Àjọyọ̀ tí ohun tí a kò retí ṣẹlẹ̀ níbẹ̀, ẹni tí ó wà níbẹ̀, ohun tí ó ṣẹlẹ̀, ohun tí ó tẹ̀lé àjọyọ̀ tí ohun tí a kò retí, àjọyọ̀ tí ohun tí a kò retí ṣẹlẹ̀ níbẹ̀. Hmm àjọyọ̀, hmm oríṣiríṣi àjọyọ̀ ló lè ṣẹlẹ̀ bíi kí èèyàn rí, bóyá wọn fi owó ṣe àtẹ̀jíṣẹ́ fún èèyàn báyìí pé bóyá ó níbi tí mo, tí mo lọ, pé kí wọ́n rànmí lọ́wọ́ ti owó àtẹ̀jíṣẹ́ tó wọlé. À, ǹkan àjọyọ̀ ni. Bóyá, lára àwọn ọ̀rẹ́ mi, ìyàwó, ìyàwó ọ̀rẹ́ mi ó bímọ, nǹkan àjọyọ̀ náà ni. Nǹkan tí èèyàn lè tí ìdùnnú máa, tó máa dé bá gbogbo wa ta wà, ta jọ wà. Òun nìkan tí mo mọ̀ pé ó lè ṣẹlẹ̀. Àwọn tó bá dẹ̀ wá ńbẹ̀ àwọn bí ọ̀rẹ́ mi, tí a mọ̀, àwọn náà ló máa bá wa ṣe àjọyọ̀ yìí. Ohun tó dẹ̀ tẹ̀lé ni pé ètò ìnáwó nípa jíjẹ àti mímu ó sì máa tẹ̀le.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ìlà? Báwo ni o ṣe máa ń rí lílò àkókò? A máa ń lo, a máa ń lòó bó ṣe tọ́ àti bó ṣe yẹ. A máa ń lo, kò jù báhun lọ.

Sọ fún wa bí agbègbè rẹ ṣe yípadà ní ọdún mẹ́wàá. Ohun tuntun, ohun tuntun ohùn ni ọ̀nà tí àwọn ìjọba wa ń ṣe. Kójú ọ̀nà yẹn náà tó jẹ́ ohun tuntun. Nítorí pé agbègbè tí mo wà náà ó sì, ó sì wà ńbẹ́ẹ̀ bí i, hm, ó yípadà náà nítorí àwọn ilé kọ̀ọ̀kan tó jẹ́ pé àwọn ilé ayé àtijọ́ yẹn wọ́n ti wó lára wọn palẹ̀. Àwọn imi tí lọ, wọn ti ra ilé òhún wọn dẹ ti kọ wọn fi kọ ilẹ tuntun, ilé mèremère tí ó dára púpọ̀, tó wọ̀nyàn lójú. Àwọn àyípadà yẹn náà ní, kò jù ọ̀nà ilé tí àwọn ìjọba wa ṣe, àwọn ọ̀nà tí ó dáa tí wọ́n tún ṣe iná tí ò sí, àwọn street light tó jẹ́ pé, à, gbogbo ẹ̀ tì ń ṣiṣẹ́ nísìnyí. À, àwọn nǹkan tí mo rí náà nìyẹn tó jẹ́ nǹkan tó yípadà ní agbègbè mi. Òhun tí kò sí mọ́, ẹ, àwọn nǹkan tí ó sì mọ́ àwọn ilé ayé àtijọ́ yẹn díẹ̀ díẹ̀ kò sí lára wọn mọ́ nítorí pé wọ́n ti wó wọn palẹ̀. Wọ́n dẹ̀ ti àwọn mìí, àwọn ẹlòmí ti ra ilé òhún, wọn ti fi kọ́, à, ilé oríṣiríṣi. Níbi ti níbi títí ẹ̀kọ́, à, shop-shopping, shopping complex tó jẹ́ pé àwọn ènìyàn lè máa, à, ra ọjà, ta ọjà. Hm. Bí o ṣe ń rí lára rẹ, hm, bí o ṣe rí lára mi. Mo rí pé ìyàtọ̀ náà ti wà náà ni. Ìyàtọ̀ tó wà náà, náà niyẹn.

Sọ fún wa nípa oúnjẹ àwọn ọmọdé, ohun tí wọ́n ń fẹ́ràn. Oúnjẹ àwọn ọmọdé, wọ́n fẹ́ràn àwọn sweet, bisikíìtì, àwọn oúnjẹ mìdì-mídì. Ẹn, òun ni mo rí táwọn ọmọdé ìsìnyì tí wọ́n ń fẹ́ràn jù tí wọ́n ń jẹ àti indomie. Wọ́n ń fẹ́ràn rẹ̀ púpọ̀. Ohun tí wọ́n fẹ́ràn náà ni àwọn sweet bisikíìtì lóríṣiríṣi, àwọn bí chocolate, bí indomie, àwọn nǹkan tí àwọn oúnjẹ tí ọmọdé fẹ́ràn jù lọ nìyẹn. Ohun tí wọ́n kọ́, àti ǹkan tí àwọn òbí wọn náà ń fún wọn náà nìyẹn tọ́ń ṣeli ń rí. Bí ó ṣe ń rí, bí ó ṣe ń rọ̀ wọ́n. Èmi a gba àwọn òbí nímọ̀ràn wípé k'ọ́n dín gbogbo àwọn midi-mídì yẹn, k'ọ́n di, k'ọ́n di kù díẹ̀. Gbogbo àwọn biscuits, chocolate, indomie k'ọ́n di kù, lára ọmọ àwọn coke, mineral kí wọ́n dín wọn kù. Àwọn ìmọ̀ràn tí èmi náà lè rí láti kọ́ àwọn ọmọdé tó bá wà láyìká mi ní pé á. Àwọn kínì yí o kò dáa ní àgó ara.

Lérò rẹ̀, báwo ni ṣíṣe iṣẹ́ nílé ṣe rí? À, ṣíṣe, ṣíṣe iṣẹ́ nílé ò rọ̀ mí lọ́rùn gidi. Lọ́dọ̀ tèmi ni o, mi ò mọ àwọn tẹlòmí o. Iṣẹ́ ilé ò rọ̀ mí lọ́rùn gidigidi nítorí pé nǹkan tí wọ́n fi kọ́ mi, kò sí nǹkan tó ń ro mí lójú. Ohun tí ó dára nù nítorí pé èmi ò fẹ́ràn ibi ìdọ̀tí tí ń bá rí pé à inú ilé tèmi ń gbé yí o. Ó nílò láti ṣe oríṣiríṣi láti lè mú, mú kílé kíbẹ̀ yẹn dára, kílé òún dára. Èmi á ṣì ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe. Ohun ti ó nira òun ni wípé wákàtí tí mo máa n lò lórí iṣẹ́ ọ̀hún, mo mọ́ pé ó máa n jẹ́ gẹ́gẹ́ bí stress fún mi. Ṣé o tí gbìyànjú rẹ̀? Èmi ò gbìyànjú o. Àwọn nǹkan tí mò ń gbìyànjú náà ni kí n, kí n màá fi àkókò ṣòfò, kí n dẹ̀ ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe lákòókò.

Ṣé o máa ń rọrùn nígbà tí ọ bá sùn? N o máa ń rọrùn fún mi nígbà tí mo bá sùn. Mo máa ń rọrùn nítorí pé mo ti máa ń fi ara ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ gan. Ìgbà kúùgbà tí mo bá máa sùn, mo máa sùn pẹ̀lú rọrùn. N o máa ń rọrùn fún mi. Ara ò dẹ̀ kí n ro milí nígbà tí mo bá ti jí. Sáyé padà tó ní lágbára, tògo Ọlọ́run.

Kí ni ò ń sọ nígbà tí o bá ní láti kọ́ bí o ṣe ń bẹ̀rẹ̀? Tó bá jẹ́ pé-- ó ní nǹkan tí mo fẹ́ kọ́ àwọn èèyàn láti mọ̀, mo ti máa fún wọn ní àkókò nígbà tí, ìkọ́ni yẹn máa bẹ̀rẹ̀. Tí mo bá dẹ̀ tí dé ibi tí mo ti fẹ́ kọ́ àwọn èèyàn yìí, mo máa sọ àwọn nǹkan tí mo fẹ́ràn àti àwọn nǹkan tí mi ò fẹ́ràn. Nígbà tí ìkọ́ni yìí bá ń lọ lọ́wọ́, mo dẹ̀ máa sọ fún wọn wípé èmi máa ń bèèrè ìbéèrè o, kí ẹ sì mọ̀ dájú wípé ẹ fetísílẹ̀ sí ohun-kohun tí mo bá ń kọ́ yín. Nítorí pé tí àkókò ìbéèrè bá ti, tó ti ń bá ti le bèèrè, tó ti le ṣàlàyé, ó máa kun díẹ̀ káàtò fún èmi àti tirẹ̀. Àwọn ìmọ̀ràn tí mo máa ń fún wọn nìyẹn kín tó ṣe àlàyé, or kín tó bẹ̀rẹ̀, ẹ̀kọ́ mi. Mo dẹ̀ máa ń ṣe àlàyé lẹ́kunrẹ́rẹ́ nítorí tí àwọn ẹni tí mò ń kọ́ yìí, ó máa lè yé wọn ohunkóhun tí mò bá ń kọ́ wọn bí wọ́n ṣe ń gbàá. Tí mo bá ti rí wípé, tí mo ṣe ń kọ́ wọn yẹn mo rí wípé àwọn eléèyì wọ́n ń fetísílẹ̀, mo máa rí pé ẹ̀kọ̀, ǹkan tí mò ń kọ́ wọn yìí wọ́n, wọ́n ń gbàá dáadáa. Ìgbàkúgbà tí mo bá dẹ̀ tún ti béèrè ìbéèrè lọ́wọ́ wọn tí mo dẹ̀ rí pé wọ́n ń dáhùn dáadáa, mo máa rí pé ǹkan tí mò ń kọ́ àwọn ẹni yìí o, ó yé wọn yégé.

Sọ fún wa nípa iṣẹ́ ọwọ́ ìbílẹ̀ tí àṣemí, tí à ń ṣe níbí. Iṣẹ́ ọwọ́ ìbílẹ̀, bí àwọn tó máa ń rọ́, bi àwọn tó máa rọ n nǹkan, àwọn àgbède, àwọn tó máa n ṣe ọkọ, ṣe ada, ṣe nǹkan èlò ta maa n lo loko àgbè mo ló yẹ díẹ̀ nítorí pé mo ti rí àwọn tó máa ń ṣe irú kiní yìí rí. Gbogbo nǹkan tó dẹ̀ máa ń lò yìí, ohun ni wọn máa ń fi ń rọ àdá, rọ ọkọ́, rọ oríṣiríṣi nǹkan tí àwọn àgbẹ̀ máa ń lò. Ohun ni pé wọ́n máa jó àwọn alumíníọ̀mù yìí, wọ́n máa jó lórí iná. Bí wọ́n bá dè sí gbé lórí iná, wọ́n máa, ní tó ṣe yọ, tí aluminum bá ti yọ́, wọ́n máa rọ sí fọ́ọ̀mù àdá, ọkọ́, wọ́n sì máa lù ú, wọ́n máa fi hammer lùú tó máa fi fọ́ọ̀mù shape àwọn nǹkan tí àwọn àgbẹ̀dẹ máa ń ṣe ni. Ni àwọn nǹkan tí mo mọ̀, tí mo ti rirí.

Àkókò wo, àkókò wo, àkókò wo ni ọ́fíìsì rẹ ṣí? Hmm àkókò, àkókò, hmm okay ago mẹ́jọ oun ni àkókò tí ọ́fíìsì mi máa ń ṣí. Ago mẹ́jọ, hmm. Láti ago mẹ́jọ títí dé ago mẹ́sàn-án, hmm. Ti ago mẹ́sàn-án bá de ti lu báyìí, o gbọ́dọ̀ ti má bẹ̀rẹ̀ iṣẹ́ láti máa ṣẹ́.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Hmm ọjọ́ ajé, ọjà tuntun máa ń jáde ọjọ́ ajé, ọjọ́ ajé, ọjọ́ ajé ni o. Ọjà tuntun máa ń jáde lọ́do wa nbí?

Sọ fún wa nípa òwe tí o máa ń pa. Òwe wo? Nn, àgbà, àgbájú, àgbà jín si koto ó kọ́ àwọn ará èyí tó ku logbọ́n. Nn, nn, àgbà jínsi koto ni wípé, nn, àgbà, àgbà tó jín si koto yẹn pé ẹ̀kọ́ tí àwọn ọmọdé nílò láti kọ́, so that gbogbo mistake, gbogbo àṣemase tí àgbàlagbà yẹn ti ṣe sẹ́yìn, òun ló ń fi ń ṣe òwe fún wa wípé à, "Má ṣe báyìí o." Nn, má, ọ̀nà tó fẹ́ gba yìí o, ọ̀nà ìparun ni o má lọ gbà o. Ìtumọ̀ òwe ọ̀hun yẹn pé àgbà jínsi koto ó kọ́ àwọn ará ilé tó ku lọgbọ́n pé à, kòtò tó fẹ́ lọ wọ̀ yẹn, nn, èmi náà má ti wà bẹ̀rẹ̀, nǹkan tó jù mi rí leleyìí o má lọ ṣe o. Ìtumọ̀ òwe ọ̀hun yẹn. Ẹ̀ bá mi na ọmọ mi, kò dé inú ọlọ́mọ. Nn, ó tún mo sì wípé kò sí abiyamọ tó le sọ pé à, á wa na ọmọ mi ò tó sì dé, tó máa dé inú rẹ̀ pé òun bá ọlọ́mọ na ọmọ rẹ̀. Nn, ojú òbí yen ò ní ko ni lè gbàá. Nn, ojú òbí yen ò ní lè gbàá. Nn, ohun, ohun tó wọ̀ mí ò tó máa fi gọ̀gọ̀rọ̀ fà á. Nn, wípé, à, maybe àwọn tó, tó jẹ pé wọ́n ń wá owó òjijì, wọ́n ń wá dúkìá òjijì pé à, kò sí, pé kò sí ǹkan tí wọ̀n ò lè ṣe. Nn, pé wọ́n máa lọ gba owó lọ́wọ́ èṣù, wọ́n máa lọ ṣe ilé, wọ́n máa lọ ṣe tọ̀, wọ́n máa lọ ṣògùn owó. Nn, ìparun dẹ̀ ni, ọ̀nà ìparun dẹ̀ ni. Pé ohun tí owọ̀ mí ò tó, ǹkan tó, tó mọ̀ pé, à, pé ǹkan tó, tó, tó lè, tí ọwọ́ ò tó, wà á fẹ́ fi agbára, wà á fẹ́ fi tipátipá, wà á fẹ́ fi fàá wá pé kó lè wá. Nn, òun ni òwe ọ̀hun àti ìtumọ̀ rẹ̀.

Sọ fún wa nípa oko ńlá tí o mọ, ohun tí wọ́n ń gbin. Hmm oko ńlá tí mo mọ̀, oko tó wà ní ìlú Ondo, hmm oko wa dè ni, oko yẹn dẹ̀ tóbi ń pọ́n, ohun tí wọ́n ń gbin bẹ́ẹ̀ ni kòkó, obì, oríṣiríṣi obì, a ní obì àbàtà, obì gbàǹja wà níbẹ̀. Hmm àń, kòkó náà wà níbẹ̀, obì kòkó tí kòkó lọ. Hmm hmm hmm kilo tun wa nínú oko náà tiwan tun, eyin, epo palm oil trail iyen náà wa n be. Ọkọ ẹyin ti wan ti wa eyin epo hun okuro náà wa n be okuro ti oko tó tóbi ni, tó tóbi ni, oko tó tóbi ni. Àń àwọn alágbàṣe ló máa ń ṣiṣẹ́ níbẹ̀, àwọn alágbàṣe, a gba àwọn alágbàṣe kó ń ṣiṣẹ́ nínú oko yìí.

Sọ fún wa nípa ìgbà tí o sọnù ní ibi tí o kò mọ̀, ibi tí o ti-- ibi tí ó ṣẹlẹ̀. Hmm. Ò gbà tí a sọnù níbi tí a ò dẹ̀ mọ̀, hmm, a bèrè lọ́wọ́ Google Map láti tọ wa sí ọ̀nà síbi tí a ń lọ. Ìgbà tó sì gbé wa dé ibi, ka rí pé àà ọ̀nà máa ti dàrú, àà ọ̀nà bí tí a ń lọ, hmm, a sì bèrè lọ́wọ́ àwọn tó ń gbé nínú-- ní agbègbè ọ̀hún. A bèrè lọ́wọ́ wọn pé àbí bá bá báì là ń lọ. Wọn sì ṣe àpèjúwe fún wa pé àà ibi tí ẹ̀ ń lọ ló wà lọ́ọ̀kan, ẹ gba bí ẹ gba ọ̀hún yẹn, ẹ sì dé bẹ́ẹ̀. Ni ò bá ju báyìí lọ.

Sọ fún wa nípa oúnjẹ tí o fẹ́ràn jù bí o ṣe ń, bí o ṣe ń dùn. Oúnjẹ tí mo fẹ́ràn ju oun ni iyan àti ọbẹ̀ ẹ̀fọ́ rirọ ni mo fẹ́ràn tó bẹ́ẹ̀ gẹ́ wípé n mo lè máa jẹ lójoójúmọ́. N oúnjẹ yìí dùn púpọ̀. Mo dè sitún fẹ́ràn ẹ̀wà àti àgbàdo. Hmm oúnjẹ tó dùn ni mo lè, mo lè jẹ ẹkun pọ́tú tán láì máa yọ̀. Hmm èmi modẹ̀, èmi mo dè ń ṣe oúnjẹ yìí. Hmm ẹ gbàkugbàá la lè jẹ oúnjẹ yìí bọ́ o wọ́pọ̀ lálẹ́. Irú oúnjẹ yìí la máa ń jẹ lálẹ́ jù. Iyàn àti ẹ̀fọ́ rírò or ẹ̀wà àti àgbàdo. A máa ń ṣe oúnjẹ yìí dẹ̀ máa ń dùn púpọ̀ fún mi. Àń o dé tí jẹ́ ó lára àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù lọ.

Ṣàlàyé bí omi ṣe ń dé ilé, kanga tàbí pipe. Pipe ni o, pipe la máa ń lò ní ilé wa, a sì máa ń pọ́ǹpù rẹ̀ ni, hmmm, ẹni tí ó ń kọ, hmmm. A ní security tó máa ń bá wa pọ́ǹpù omi yìí, ọrẹ kóòrè ló sì máa ń bá wa pọ́ǹpù omi ní, nítorí pé ilé tí mò ń gbé a pọ̀ níbẹ̀, hmmm, hmmm. Ọrẹ kóòrè ló máa ń bá wa pọ́ǹpù omi, àwa ò kí ń lo kanga. Hmmm, ẹni tí ó máa ń bá wa ṣe náà ni yẹn ko ju ba ń lọ.

Sọ fún wa nípa ibi tí ọjọ́ ti tutù, ibi tí ó wà. N-n ibi tí ojú ọjọ́ ti tutù. N-n nílu, ibi tí mo wà lọ́wọ́lọ́wọ́ báyìí ọjọ́ ọjọ́ tutù. Kò fi bẹ́ẹ̀ sí i òrun púpọ̀. N-n ọjọ́ ti rọ̀ dárí láàárọ̀ yìí. N-n agbègbè, agbègbè yìí sì tutù. O tutù àtẹ́gùn sì ń fẹ́ níbi tí mo wà yìí torí pé tí ọ̀sán mo wà, tí omi n-n ó lẹ́, ó tutù, ó tutù púpọ̀.

Sọ fún wa nípa ibi tí a bí ọ sí bí ó ṣe rí nígbà náà. Ìlú Ondo ni wọ́n bí mi sí. Ibẹ̀ ni mo sì ń gbé tí mo ti ń dàgbà bó ki i tó lọ sí ilé ìwé yunifásítì, ilé ìwé gíga. Ìyípadà díẹ̀ díẹ̀ ti dé bá ìlú tí mò ń gbé. Ọ̀nà iná street light tí àwọn ìjọba ṣe, ohun ló mú àyípadà díẹ̀ díẹ̀ dé bá a, ibi tí mo wà àti àwọn ilé kọ̀ọ̀kan tí wọ́n wó palẹ́ tán fi kọ́, ilé tuntun mìí àti àwọn èèyàn tó o ríṣẹ́ tí wọ́n sì ń lówó lọ́wọ́ àwọn àyípadà díẹ̀ díẹ̀ ta rí ni yìí. Ìgbà tí mo lọ kẹ́yìn òtítọ́ ọdún márùn-ún mẹ́fà sẹ́yìn tí mo ti dé ile nsí.

Kíni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Hmm, eléyii tí mo rántí ìgbà tí mo máa ń tẹ́lẹ̀, àh, grandma mi lọ, àh, oko. A jọ máa ń lọkó ńigbá náà ni, hmm, igbá tí mo rántí ni o. Àkókò tí wọ́n mú mi lọ oko, wọ́n fi agbègbè oko tí won ní wọ́n fi hàn mi ohun tí wọ́n ní nbẹ̀, pé àh, oko obì àwọn lẹ le yìí o. Oríṣiríṣi ọ̀gbìn ló ń wù nbẹ́ o. Kòkò, hmm, tí ọ̀gẹ̀dẹ̀ wà tí, wọn sì wà nbẹ́. Wọ́n fi gbogbo agbègbè yẹn hàn mí ibí tó ti bẹ̀rẹ̀, àh, àti ibí tí ó parí dé. Gbogbo ẹ náà ni wọ́n fi tọ́ mi létí nígbà yẹn, ǹkan tí mi ò lè gbàgbé ni.

Ṣàlàyé bí a ṣe ń ya àwòrán rere, ohun tí ò ń wò bí o ṣe ń yà ibi ẹni tí ó yà jù. Àwòrán rere tí mo lè sọ̀ sín ọun ni àwòrán torí fóònù. Bí a ṣe le ya àwòrán láti nípa ìṣe orí fóònù tó máa ń fi lé, jẹ́ kó di ilé tí àwọn èèyàn máa ń fẹ́ ràn, tí mo mọ̀ náà ni. À kí ẹnì tó lè ya àwòrán rere yìí, ó gbọdọ jẹ́ fóònù tí èèyàn fẹ́ lò gbọdọ jẹ́ fóònù tó dá tí kámẹ́rà rẹ̀ ó ṣe dáadáa láti lè ya àwòrán.

Sọ fún wa bí o ṣe ń kọ́ Yorùbá lórí fóònù. Nígbà olùpọ́ ohun tí ó nira bí o ṣe ń yára tó ni bí a ṣe ń kọ́ Yorùbá lórí fóònù. Emí o kò Yorùbá lórí fóònù nítorí pe ọmọ Yorùbá lèmí. Àti kékeré ni mo dẹ̀ tí ń sọ Yorùbá tí mo dè tún kọ ìmọ̀ kún Yorùbá nígbà tí mo wà ní ilé ìwé, akọ́kọ́ bẹ̀rẹ̀ mí títí dé ilé ìwé yunifásítì ni mo fi kọ́ àwọn ẹ̀kọ́ yìí. Ohun tí ó nira ni wípé àwọn ìjìnlẹ̀ Yorùbá pọ̀ àti owé ni tí ó tún jinlẹ̀. Mo mò pé ó nira, ní òun ní kan ló nira. Ti eyan ba de ti mo, eyan mo náà nìyẹn.